Rárá o, n kò lọ sí Àgọ́ rí o. Mo jẹ́ ẹnìkan tó máa ń lọ jẹ́jẹ́ tí kìí fà wàhálà, tí kìí ṣe jàgídíjàgan, tí kò sì ní ìwà burúkú kankan lọ́wọ́. Èyí ni o máa ń ràn mí lọ́wọ́ tí kò sì jẹ́ kí n lọ sí Àgọ́ rí torí pé mí dàárán ìjọba rí débi tí Ọlọ́pàá o fi wá mú mi lọ sí agọ́ wọn.

Bi oṣù mẹ́fà sẹ́yìn ni mo kọ́ nǹkan tuntun gbẹ̀yìn ni ibi iṣẹ́. Ìgbà náà ni wọ́n kọ́ wa ní bí a ti ń lo sóftwíà tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jáde, ìyẹn Tableau láti fi ṣe àgbéyéjáde data, láti fi ṣe àgbéyẹ̀wò àti àgbéjáde data. Ǹǹkan tán kọ́ wa níbí oṣù mẹ́fà ní ibi iṣẹ́ mi. Ǹǹkan tuntun náà sì ni ǹkan tí mo tuntun kọ́ gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ púpọ̀ púpọ̀ nínú kí a máa tètè débí nǹkan tí ó sì jẹ́ wípé tó bá dá àkókò kan fún ènìyàn, màá tì débẹ̀ kí àkókò náà tó lù. Kódà níbi iṣẹ́ mi wọ́n mọ̀ mí, èmi ni mo máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́, èmi ni mo sì máa ń tètè dé ibi iṣẹ́ jù lójoojúmọ́

Mo máa ń gẹ irun mi ní oṣooṣù. Tó bá ti pé irun osú kan, tí irun mi bá ti pọ̀ díẹ̀ ni mo máa ń gẹ. Bí mo ṣe máa ń ṣe irun mi nìyẹn. Mo kàn máa sì ń gẹ ní low cut ni kìí ṣe wí pé mo máa ń gẹ ní fadán. Rárá, mo máa ń gẹ kó lọlẹ̀ díẹ̀. Tó bá sì tún ṣe pé osu kan, màá tún lọ gẹ kó tún lọlẹ̀ díẹ̀. Bí mo ṣe máa ń ṣee nìyẹn.

Rárá o, mi ò ní àwòrán kankan lára. Kodà ara mi mọ́ lolo mo sì wà bí Ọlọ́run ṣe dá mi. Ìkan lára àwọn ìdí tí mi ò ṣe ní àwòrán lára ni wípé, kò wù mí rá rá mi ò sì kà á gẹ́gẹ́ bí ǹkan tó dára àti wípé mo tún máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tó nílo ẹ̀jẹ̀ ní hospital. Ẹni tó bá sì ń láwòrán lára ò lè ṣe èyí. Ìdí nìyí tí mi ò ṣe ní àwòrán lára o.

Rárá o, mi ò mú àwọn ohun mímu pírọ́tíìnì. Mo jẹ́ ẹnìkan tó ní àìlera ìfúnpá gíga lára, èyí ló sì fa tí mi ò ṣe le mu àwọn ohun mímu pírọ́tíìnì torí wípé àwọn ohun mímu pírọ́tíìnì rí, wọ́n lè kóba ẹni tó ní àìlera ìfúnpá gíga lára. Àìwọ̀n ohun mímu pírọ́tíìnì yìí sì jẹ́ ìwọ fún mi torí ìfúnpá mi tó ga díẹ̀.

Oúnjẹ tí kò wúwo ju tó fẹ́lẹ́, tí kò si pọ̀ púpọ̀ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ìdí ni wípé mo máa ń lọ ibi iṣẹ́ l'òwúrọ̀. Kì í sì dá kí ẹni tó bá ń lọ ibi iṣẹ́ l'òwúrọ̀ kó ti jẹun, yóò bọ́na kù. Nítorí wípé èyí le díni lọ́wọ́ ní ibi iṣẹ́. Ìdí ló fà á tí mo fi máa ń jẹ àwọn oúnjẹ tó fẹ́lẹ́ bí ìrẹsì, bí i iṣu, búrẹ́dì àti tíì, búrẹ́dì àtẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí mo bá ń mu ohun mímu. Mo máa ń lo ọ̀pá ìfàmúrà yìí lẹ́ẹ̀kọ̀kan, kì í ṣe ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá tí ń mu bóyá nǹkan tó wà nínú ìgò àbí inú ike, agolo, ìgbà yìí ni mo máa ń lo ọ̀pá ìfàmúrà yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo fẹ́ràn láti máa jẹ gúọ̀mù lẹ́ẹ̀kọ̀kan. Kì í ṣe nígbà gbogbo, àmọ́ ó máa ń wù mí i jẹ lẹ́ẹ̀kọ̀kan. Àwọn àádùn bí i vanilla, banana, strawberry, coffee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń fẹ́ràn láti jẹ nínú gúọ̀mù yìí. Gúọ̀mù yìí dára láti máa jẹ lẹ́ẹ̀kọ̀kan torí pé ó máa ń bá ni mú ìfúnpa tó bá ga lọlẹ̀ díẹ̀.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín. Mo máa ń bá wọn ṣeré, aṣíjọ máa ń fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́. Ẹnikẹni tó bá sì ní ìṣòro láàárín ara wa, a máa ń ràn án lọ́wọ́. Tó bá jẹ́ mi náà ni màá béèrè é lọ́wọ́. Tó bá si jẹ́ ẹlómìí ni màá dásí, màá sì ràn án lọ́wọ́. Kódà ìbáṣiṣẹ́ wa ó dánmọ́rán gan ni a sì máa ń gbádùn àti bá ara wa ṣiṣẹ́.

Mo máa ń ṣe ìjọ́yọ̀ àjọyọ̀ ọjọ́ ìbí mi nínú ìdákẹ́jẹ́ àti ìrẹ̀lẹ̀. Mi ò pariwo rárá, mo sì máa ń ṣe é ní yókélé ni pẹ̀lú àwọn ẹbí mi. Mi ò fẹ́'ariwo kankan. Lẹ́yìn tí èmi àtàwọn ẹbí mi ta bá ti jọ gbàdúrà, ta sì jẹun ta jáde ta ló ta ṣe ìnáwó kékeré, ó ti tẹmi lọ́rùn.

Mo máa ń ṣètò àwọn email mi pẹ̀lú sùúrù, mo sì máa ń fún emailì kọ̀ọ̀kan ní àkọrí gbòòrò tí ń wá máa kó wọn sí lẹ́yọkọ̀ọ̀kan bó ti yẹ. Mo máa ń ní general, mo máa ń ní work, mo máa ń ní personal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ìsìǹ mọ to emailì ẹyọkọ̀ọ̀kan tó bá ti wọlé sínú ìkórí yìí tí ó bá ba mú.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni pizza. Mo fẹ́ràn pizza lọ́pọ̀lọpọ̀ torí wipé ó jẹ́ oúnjẹ aládùn tó ní ọ̀pọ̀lọpọ̀ èròjà tó dùn nínú bíi ẹran, bíi wàrà, bíi ata, oríṣiríṣi ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń wà nínú pizza. Eyin kódà mo fẹ́ràn pizza yìí, òun ni mo sì fẹ́ràn jù nínú o gbogbo oúnjẹ àkàrà tó wà.

Mo máa ń kọ gbogbo àdéhùn mi sílẹ̀ sínú ìwé pélébé alágbèéká. Èyí ni mo fi máa ń ránti gbogbo àdéhùn. Ìgbà kí ìgbà tí mo bá ti ní àdéhùn ni màá tètè kọ àdéhùn náà àti ẹni tí mo bá ní àdéhùn náà sílẹ̀ sínú ìwé yìí. Tó sì jẹ́ wípé tí mo bá ti ń ṣí ìwé yìí lójoojúmọ́ ni màá ti máa rí gbogbo àwọn àdéhùn tí mo ti ṣe tí ń sì fi ní gbàgbé wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ẹ̀kọ̀ kan. Ọjọ́ tí mo bá ríi pé iṣẹ́ tí mo ní fọ́jọ́ náà kò pọ̀ rárá, mo lè tọrọ àyè lọ́wọ́ ọ̀gá mi níbi iṣẹ́ pé kó fún mi ní àyè láti ṣiṣẹ́ náà láti lé. Èyí sì máa ń fún mi láti ní àǹfààní láti ṣiṣẹ́ láti lé ní àwọn ọjọ́ mìíràn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀kọ̀kan ní ààyè ṣíṣe ṣíṣe láti lé yìí máa ń yọ sílẹ̀ fún mi.

Rárá o, owó tí mò ń gbà kò dára tó rárá torí wípé owó tí mò ń gbà lọ́wọ́ báyìí ó kéré ju owó tí ó kéré jù nínú òfin ilẹ̀ Nàìjíríà tí màá gbà fún gbogbo ènìyàn, ìyẹn minimum wage. Owó tí mò ń gbà ní ìsìnyí kò tó minimum wage, àrá rárá kíẹ bá lè mọ bí ó ti kéré tó. Kórínà owó tí mò ń gbà yìí kò tẹ́ mi lọ́hùn rárá, kò sì dára tó.

Agogo mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí lójoojúmọ́. Láti ọjọ́ Monday títí dé ọjọ́ Friday, ago mẹ́jọ òwúrọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí. Mo ti máa ń kúro ni ilé láti ago méje àbọ̀ kí n lè dé ọ́fíìsì mi kí ago mẹ́jọ tó lù. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà sì rẹ ni mo máa ń tètè dé ọ́fíìsì kí ago mẹ́jọ tó lù dáadáa.

Mo máa ń ṣe ìdúnàádúrà pẹ̀lú ọpọlọ pípé àti òótọ́ àti ìwà tó dára torí mi ò yan ẹni tí ń bá ṣe ìdúnàádúrà jẹ. Ìmúná yìí sì jẹ́ kí ẹnikẹ́ni tó bá fẹ́ bá mi ṣe ìdúnàádúrà kó yàn mí jẹ. Oun tí ó bá dọ́gba tí ó tọ́ láti fi pàrọ̀ láti fi ṣe ìdúnàádúrà láàárín àwa méjèèjì ni a óò jọ kó sílẹ̀.

Bí mo ṣe máa ń dáàbò bo aayè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa ń lo àwọn passwords tó dára tó glegán tó máa ṣòro fún àwọn hackers láti hack. Mo sì máa ń make sure wípé miì ń sọ àwọn àṣírí mi lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo tó bá jọ mọ́ iṣẹ́ mi àti ẹbí mi àti ìgbésí-ayé mi, mo máa ń fi wọ́n pamọ́. Àwọn ohun tó jẹ́ bí general thing tí kò ní fa wàhálà fún mi rárá nìkan ni mo máa ń fi sí orí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi nípa pípé wọn. Mo máa ń pè wọ́n lóòrèkóòrè láti máa ṣe àyẹ̀wò wọn kí n má bèèrè wọ́n, kí wọ́n lè mọ̀ wípé ìfẹ́ òótọ́ ni mo ní sí wọn, kìí ṣe pé owó ọwọ́ wọn nìkan ni mo fẹ́ ràn àbí owó ọwọ́ wọn nìkan ni mo fẹ́ máa gba rárá o. Mo ní ìfẹ́ wọn ní tòótọ́, mo sì máa ń bèèrè, mo sì máa ń ṣe àyẹ̀wò wọn kí wọ́n lè mọ̀ pé mo máa ń rántí àwọn ọlẹ́ẹ̀kan kan.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ńlá kan ní ilé mi. Kódà ilé Bàbá mi tí mo sì dàgbà, ọgbà ńlá ni a, nítorí wípé ilé wa ni náà ó tóbi, ọgbà rẹ̀ náà sì tóbi. Tó jẹ́ wípé gbogbo àwọn ọmọdé ilé ìbẹ̀ la ti máa ń ṣe eré, tí àwọn bàbá mi náà sì máa ń ṣe ìpàdé níbẹ̀ àbí ayẹyẹ kékeré nínú ọgbà wa.

Ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ torí wípé ìgbà náà ni mo gba iṣẹ́ tuntun gbẹ̀yìn. Gbogbo ìgbà tí bá ti rí iṣẹ́ tuntun gbà ni mo máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́ torí wípé tí bá ti gba iṣẹ́, ǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni láti kọ ìgbékalẹ̀ iṣẹ́ kí n lè mọ̀ bí iṣẹ́ náà bí ó ṣe ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà, kódà oríṣìíríṣìí fìlà ni mo ní mo sì máa ń wọ̀ wọ́n síra wọn ni èyí tó bá wù mí ni mo máa wọ̀. Bí ẹni wíwó ojoojúmọ́ gan ni mo máa ń wọ fìlà torí wípé fìlà jẹ́ ìkan lára àwọn ohun tí mo fẹ́ràn láti máa wọ̀. Mo sì ní fìlà oríṣìíríṣìí tó pọ̀, fìlà òyìnbó, fìlà Yorùbá, fìlà Íbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.